Irú ìgbónájẹ́jẹ́ tí mo fẹ́ ràn ninu yàrá mi jẹ fan. Ó jẹ́ ìrù àwọn fan tó jẹ́ pé ó máa ń, ó máa ń dúró yẹn tó máa mọ fá fẹ́ afẹ́fẹ́ tí mo le gbé síi pé kó dúró àbí kó máa, kó máa dojú sí kó máa dojú káàkiri. Irú ìgbónájẹ́jẹ́ yẹn bẹ́ẹ̀ ni.

Ẹ̀sẹ̀ pàsẹ́ẹ̀ tí mo ń lò ó jẹ́ èyí tó ń pè ní water closet, tó ní pé ó ní ibi tí omi máa ń wà níbẹ̀. Ó dẹ̀ ní ibi tí ènìyàn le yàgbẹ́ sí, tó dàbí pọ́ọ̀tì. Ẹ̀nìyàn máa gbé ìdílé, ẹ̀níyàn dẹ̀ máa mọ ìyà ìgbẹ́ tó bá fẹ́ yàgbẹ́. Tí ẹ̀níyàn bá rẹ́ ti yàgbẹ́ tán, ẹ̀níyàn máa tẹ kiní ọwọ́ rẹ̀. Ẹ̀nìyàn máa tẹ kiní ọwọ́ yẹn wálé, ó dẹ̀ máa fọ ìgbẹ́ yẹn tán lọ sínú.

À beeni mo máa ń fi ipara sára tí mo bá ti wẹ̀ tán ní àárọ̀ kùtùkùtù. Màá para, màá fi ipara sára. Mo jẹ tún máa ń pa orí mi náà. Tí màá ti para mi tán màá pa orí mi ṣùgbọ́n tí mo bá fẹ́ para, ojú mi mọ́ kọ́kọ́ pa. Tí mo bá ti pa ojú mi, màá pa apá mi, màá pa ara mi, lọ́wa kan ẹsẹ mi.

Rárá o mi ò mọ àmì ìràwọ̀ mi. Boya mi o dẹ mìo dẹ ti, ṣèwádìí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tí mo mọ̀, mi ò mọ àmì ìràwọ̀ mi. Ṣùgbọ́n boya máa béèrè, mi ò mọ bó ṣe mọ n mọ àmì ìràwọ̀.

Àwọn ojú ọ̀pọ̀ ayélujára tó wà, wọ́n wà ní ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ wípé ènìyàn tí ń bá bẹ̀rẹ̀ sí ní ka àwọn ìlẹ̀ àṣù ìlẹ̀ amọ́, ó pọ̀ gan-an ṣùgbọ́n díẹ̀ nínú àwọn tí emi ń lò ó jẹ́ àwọn tí, tí a fi ń ta tẹ́tẹ́ tó jẹ́ tí òyìnbó ń pè ní debt àti àwọn tí ilé ìwé, tibisẹ́ àti lọ́pọ̀lọpọ̀ méjì.

Ní ìgbà mì tí mo bá nílò ohun èlò boya fún isẹ́ àbí fún, ìdárayá mi tí mo bá lówó lọ́wọ́, màá fi ra àwọn ohun èlò tí mo nílò. Tí ko bá dẹ̀ ṣòwò, màá pe àwọn òbí mi àbí àwọn ọ̀rẹ́ mi. Ṣùgbọ́n nígbà mí, àwọn èèyàn máa ń fún mi ní ohun èlò náà lẹ́yìn.

Hmm, ìgbà mí máa ń pàdé àwọn àfojúsùn títà mi, ìgbà mí ìtẹ̀rí ó máa ku díẹ̀, ìgbà mí máa tiẹ̀ tún ṣejú bẹ́ẹ̀ lọ, ìgbà míì dẹ̀ nii, mi ò tiẹ̀ ń súnmọ́. Nítorí náà, ẹ́, o kò, kò jẹ́ ǹkan tó jẹ́ pé gbogbo ìgbà ló máa ń jẹ́ bákan. Ó máa ń yípadà ní ọdọdún, ó máa ń jẹ́